Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ gidi nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí mo lérò pé, ẹ̀, àti gbésẹ̀gbẹ́ àwọn tóun ṣè sì n ṣé, ó sì ń jẹ́ bóti yẹ ko jẹ́ tí wọ́n bá ṣé, bó ti ń ṣé bí tatíjọ́ a jẹ́ bóti yẹ ko jẹ́, mo gbàgbọ́ dáadáa.